Bẹ́ẹ̀ni, mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá bí jú ọjọ́ kan gan lọ rí. Ni àwọn ìgbà kan tí kò sí owó láti ra data sí orí fóònù mi, mo dúró bí ọjọ́ bí méje láì lo ẹ̀rọ ayárabíàṣá rárá.

Mi ò tí ì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin ri, ṣùgbọ́n ni àwọn ọdún bí i mélòó sẹ́yìn, bí i ọdún bí i mẹ́wàá sẹ́yìn àbí jù bẹ́ẹ̀ lọ, mo ti rí ọkọ̀ ojú irin ri níbi ibùdókọ̀, nígbà tí o ń kọjá lọ, mo rí bí àwọn ènìyàn ti jókòó sínú rẹ̀, àti ìgbà náà ló sì ti wọ̀n mí láti ní ìrírí rínrin ìrìn àjò pẹ̀lú ọkọ̀ ojú irin.

Yíyanjú ìṣòro ẹ̀rọ ayárabíàṣá pín sí abala oríṣìíríṣìí. Tóbá jẹ́ wípé eléyìí tó níṣe pẹ̀lú, pẹ̀lú data, màá, màá, màá ṣe data òmíràn sí orí fóònù mi láti orí, um, ilé ìfowópamọ́. Tóbá sì jẹ́ wípé ọ̀rọ̀ tó jọ mọ́ tí, tí, ọ, nẹ́tíwọ́kì ni, mà á gbé fóònù mi, mà á pa fóònù mi, mà á tun tan padà. Nípa èyí, àwọn ìṣòro bí ìṣòro tó máa ń jẹyọ tí èèyàn bá ń lo ẹ̀rọ ayárabíàṣá á dínkù. Ṣùgbọ́n yíyanjú ìṣòro ayárabíàṣá, o pín sí abala oríṣìíríṣìí.

Nípa tí àgọ́, àgọ́ òpórísìrísì, àgọ́ ọlọ́pàá wà, àgọ́ tí ojú irin wà. Mo ti kọjá ní àgọ́ tí ojú irin rí, ṣùgbọ́n mi ò tí wọ́nú àgọ́ ojú irin nítorí mi ò tí wọ ọkọ̀ ojú irin rí. Àgọ́ ọlọ́pàá náà mi ò tí dé bẹ̀ rí.

Àwọn èròǹgbà tí mò ń ní fún ọjọ́ iwájú mi, ó pọ̀ gidigan. Mò ní èròǹja láti di ènìyàn ọlọ́ lá ènìyàn, láti ran àwọn ènìyàn láyíká mi lọ́wọ́, láti lè mú ayédẹ́rùn fún àwọn ènìyàn tó wà ní àyíká mi. Mò ní èròǹgbà láti má jẹ́ amúnisìn fún àwọn òṣìṣẹ́ tó bá wà lábẹ́ mi. Kì n ṣe wọ́n gẹ́gẹ́ bí ènìyàn bí tìtẹ̀ mi, kí má ṣe wọ́n gẹ́gẹ́ bí pé ṣèbí mò ń sanwó fún wọn ni, kí wọ́n máa ṣe wọ́n ní ìṣe ẹrú. Àwọn èròǹgbà mi nìyẹn.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù lọ ó ní àjọ̀dún tí Kérésìmesì, eléyìí tó máa ń wáyé ní oṣù Ọ̀pẹ. Oṣù Ọ̀pẹ ni ọjọ́ ọjọ́ márùndínlọ́gbọ̀n. Àyájọ́ tí a máa ń ṣe àjọyọ̀ ìbí Kristi. Àyájọ́ ọ̀ún a má ń dùn gidi gan. Ó sì jẹ́ àyájọ́ tí mo fẹ́ràn jù nínú gbogbo àjọ̀dún ta máa ń ṣe nínú ọdún.

Bẹ́ẹ̀ni, mo ní ètò à ààbò kọ̀ǹpútà lórí kọ̀ǹpútà mi. Eléyìí sì máa ń dẹ́kun àwọn ohun tó le ba kọ̀ǹpútà mi jẹ́. Láti ìgbà tí mo ti ní i lórí kọ̀ǹpútà mi, mi ò ní wàhálà pẹ̀lú àwọn ohun tó máa ń ba kọ̀ǹpútà jẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ya àwòrán dáadáa, ayàwòrán ni mí. Mo mọ kọ́ iṣẹ́ yíya àwòrán ní ilé ìjọsìn wa, mo sì máa tún bá àwọn ayàwòrán jáde. Mo ti lọ káàkiri rí, mo ti lọ fún àwọn ayẹyẹ ìgbéyàwó, ìṣílé, àjọ̀dún láti lọ ya àwòrán níbẹ̀. Lopo ìgbà mo ti àwọn ìlú ibòmíràn wà tí mo ti dé rí tó jẹ́ pé iṣẹ́ yíya àwòrán òun ló gbé mi dé ibẹ̀.

Nípa ohun ọ̀ṣọ́, mo fẹ́ràn ohun ọ̀ṣọ́, lílo ohun ọ̀ṣọ́ sí ara, ṣùgbọ́n ní àwọn àkókò tí mo wà yìí mi ò kín ń lo ohun ọ̀ṣọ́. Kì í ṣe ní pé nítorí pé mi ò fẹ́ràn rẹ̀, ṣùgbọ́n nítorí pé díẹ̀ kù jíẹ nípa tí owó mi ò tí ń jẹ́ kí n lò ó. Ṣùgbọ́n torí pé mi ò kín ń lò ó ní ìsinsìnyí kò fi hàn pé kò ní, kò fi àrídájú gbangba hàn wípé mi ò fẹ́ràn láti máa lo ọ̀ṣọ́.

Nípa bíbá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́, mo máa ń fi ìfẹ́ hàn sí wọn, mo sì máa ń ní sùúrù ní ọ̀pọ̀ ìgbà. Tí ohun kan bá tiẹ̀ fẹ́ ṣẹlẹ̀ tó lè fa ìjà láàárín wa, mo máa ń jẹ́ kí ìfẹ́ kọ́ jọba. Eléyìí tó máa dẹ́kun ohun bí ìjà àbí àríyànjiyàn láàárín wa láti lè mú kí iṣẹ́ tí a fẹ́ ṣe náà kó lè yára, ká sì lè gba orí yìn tó tọ́ fún iṣẹ́ náà.

Nípa dídarí èèyàn, ohun tó rọrùn fún mi ni, ohun tí mo sì fẹ́ràn jùlọ ni láti máa ṣe. Mo fẹ́ràn láti máa darí àwọn ènìyàn, mo sì ní àwọn òye nípa dídarí àwọn ènìyàn. Nítorí pé ẹni tó bá fẹ́ darí àwọn ènìyàn, ó gbọdọ̀ jẹ́ onísùúrù ènìyàn. Ó gbọdọ̀ jẹ́ ẹni tó jẹ pé kì í ṣe ẹni tó máa máa yan iṣẹ́ fún àwọn ènìyàn tí òun náà ò ní ṣe. Ó gbọdọ̀ ní àwọn ohun t'òun náà máa máa ṣe ní àkókò tó bá yan iṣẹ́ fún àwọn ènìyàn, táwọn ènìyàn tí ó máa fi hàn gbàngba gbàngba fún àwọn ènìyàn wí pé àwọn ènìyàn tí oní tọ̀hún tí adarí náà ń darí wí pé ọ̀gá wa yìí kì í ṣe ọ̀lẹ, kì í ṣe onímẹ̀lẹ̀ ènìyàn.

Irú bàtà tí mo máa ń wọ pé oríṣiríṣi. Ìgbà míràn wà mo ma ń wọ bàtà elé tí wọ́n fi awọ ẹrankọ ṣe, Ìgbà míràn si wà tí mo ma ń wọ àwọn bàtà elé tí wọ́n ma fi ń sa eré táwọn olóyìnbó ń pè ní síníkàsì.

Jíjóko sí ẹ̀gbẹ́ fèrèsí nínu ọkọ̀ òfurufú ọ jẹ́ ohun tí ó ma wọ̀n mí tí mo bá fẹ́ lọ gbọ̀n ìrìn ìrìnàjò tí mo sì máa lọ ọkọ̀ òfurufú ṣùgbọ́n àwọn tó ti wọ̀ rí ma n sọ fún mi wípé ẹni tí ó bá ní ọkàn pé kò lè jókòó síbi ibẹ̀ nítorí pé àwọn ẹlòmíràn wà tí jẹ́ pé tí wọ́n bá rí bí ọkọ̀ òfurufú ṣe ń sá eré lọ àyà wọ́n má n jà.

Àṣà tí ẹbí mi ma ń ṣe ni pé a fẹ́ràn láti má a kó ènìyàn mọ́ra, láti má a wá ire fún àwọn ènìyàn. Kò sí ẹ̀dà alààyè tó bá bà wá rìn tí a kì í ní ohun rere kan láti ṣe nínú ayé wọn, ní ìgbéga níbi iṣẹ́ wọn ni, láti lè jẹ́ kí wọ́n, kí ohun ayé kó mára dè wọ́n. A kì í fojú tẹ́mbẹ́lú èyàn nínú ẹbí wa.

Ohun ìrọ̀rùn ni fún mi tí mo bá sùn. Mo máa ń fẹ́ràn rẹ̀ gan. Ìrọ̀rùn gidi ló máa ń jẹ́ sí fún mi tí mo bá sùn. Nítorí wípé orí ìbùsùn tí mò ń sùn lé, ibùsùn tó dára ni. Kì í ṣe àwọn ibùsùn tí máa ń mú ara ró ènìyàn, kì í ṣe àwọn ibùsùn tí ènìyàn máa jí lórí rẹ̀, tó jẹ́ wípé ìdọ̀tí máa ti kó sí ìwò imu èèyàn te èèyàn máa tún máa fi ní kàtà.